Mo máa ń yan àwọn alábàáṣepọ̀ lẹ́yìn tí mo bá ti wo ìṣesí ìkálukú wọn. N kò fẹ́ràn alábàásé tó bá yọ̀lẹ. Mo fẹ́ràn láti yan alábàásé tó jẹ́ fafá lẹ́nú iṣẹ́. Alábàáṣepọ̀ tí ó mú iṣẹ́ ní òkúkú dùn, tí kò kì í fi iṣẹ́ falẹ̀ ni àwọn tí mo máa ń yàn ní alábàásisẹ́pọ̀ lọ́wọ́.

Mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n tí network kò bá ti dára, mi kò kí ń gbádùn rẹ̀. Tí mi ò bá ti lè gbọ́un tẹ́lo kejì ń sọ, mi kò kí ń gbádùn ìpàdé lórí fóònù. Áti rí i pé tí a bá ríra wa, a máa lè sọrọ bó ṣe yẹ. Jú pẹ́ kó jẹ́ pé orí fóònù ni tí a ma máa ṣe ìpàdé lọ.

Mo máa ń lo ìdáàbòbò òrùn. Mo máa ń sanra sí ìdáàbòbò òrùn sí yíyá nítorí pé yóò máa da'rùn. Kíni ìfẹ́ rẹ kúrò pamọ́, ohun tó nínú tí màá ń lo ìdáàbòbò òrùn.

Ní ìgbà tí mo bá wà ní orí ìlà, mo má a fẹ́ kí ẹni tó wà níwájú mi kó lo àkókò mi kíákíá, mi kì í fẹ́ kó gbá àsìkò mi. Mo má a ń rí nílò àkókò pé kí àwọn òṣìṣẹ́ kíákíá kò lè tètè kan èmi náà.

Rárá, n kò fẹ́ràn wà òòru, n kò fẹ́ràn wà ní òòru, òòru gbogbo àdúgbò tí pa lọ́lọ́, mi kò ti ẹ fẹ́ràn láti jáde ní òòru pàápàá, láti ẹ ká tí ẹ̀ mọ̀ wa sọ pé bóyá ma fẹ́ràn láti wà ní òòru.

Mi ò mọ̀ iye ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́ nítorí mi kì í sáábà wo àwòrán lójoojúmọ́. Àwòrán jẹ́ nǹkan tí mo máa ń wò lẹ́ẹ̀kọ̀kan, mi ò kí n wò ní óòrèkóòrè nítorí náà mi o lè sọ pé iyẹ ìgbà báyìí ni mo máa ń wò ní ójoojúmọ́.

Rárá, ẹ kò tí ì bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò èrọ rí. Kò tí ì sí ìdí kan pàtó fún mi láti bẹ̀rẹ̀ ìrànwọ́ láti ọ̀dọ́ olùṣètò èrọ nítorí inú ìwé pélébé tí wọ́n má ń fi sínú ẹ̀rọ náà, nǹkan tí wọ́n kọ síbẹ̀ ò yé mi.